Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin fújì. Orin fújì jẹ́ orin kan pàtàkì ní orílẹ̀-èdè wa, tí ó sì jẹ́ orin tí ó ń kọ́ni lọ́gán, tó ń fún'ni ní ìmọ̀, tí ó sì ń tọ́ni sí ọ̀nà. Orin fújì ti wà ní àti ayé dáyé kí wọn tó bí mi rárá. Orin fújì sì jẹ́ orin kan tí ó máa ń mú mí dùn, tí ó sì máa ń fún mi ní àyọ̀ nígbà pupo tí n bá kọ́. A ti ní àwọn onífújì ńlá, àwọn Bífẹ́ Lákútì tí ó ti kọ orin fújì gidi tí àwọn èèyàn sì fẹ́ràn. Orin fújì jẹ́ ohun kan tí ó lágbára, tí ó máa ń fún'ni ní ìmọ̀ tó ń fún'ni, tó ń láni ní òye. Ó jẹ́ ẹ̀ kan nínú àwọn orin tí ó dá jù ní gbogbo àgbáyé.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Ìdárayá jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. So, nítorí náà mo fi orúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá, ní-- nítorí pé nígbà kú ìgbà tí mo bá ti fẹ́ ṣe ìdárayá, ń o lọ síbi tí mo fọrúkọ mi sílẹ̀ sí, wọn ó sì le kópa nínú àwọn ìdárayá tí mo fẹ́ràn jù láti máa ṣe. Ìdárayá jẹ́ nǹkan tí ó máa ń mú kí ara dìde, kí ara, ara ṣe gírì tí ó sì máa mú, tí ó sì da fún àgọ́ ara wa. I-igbe ayé láìsí ìdárayá igbe ayé asan ni. Ìdárayá jẹ́ nǹkan pàtàkì fún gbogbo ọmọ aráyé tí ó sì yẹ kí a máa ṣe. Ìdárayá máa ń mú kí ara wa wà ní dédé, ó sì máa ń mú kí, ehn, inú wa dùn, kí ara wa, kí ara wa kùlẹ́lẹ́.

Rárá o, mi ò kí ń ṣe ẹni tí kò ń jẹ ẹran nítorí pé mo fẹ́ràn láti máa jẹ ẹran ní ọ̀pọ̀lọpọ̀. Eran jẹ́ nǹkan pàtàkì tí mo fẹ́ràn láti máa jẹ nítorí pé ó ń ṣe ara ní ọre lọ́pọ̀lọpọ̀, ó ń mú ìràwọ̀ ìràwọ̀ dán, ó sì ń ṣe àǹfààní fún ìlera ara wa. So ẹran jẹ́ nǹkan pàtàkì tí oun fúnni ní okun tí ó sì ń mú inú ẹni dùn. Mo fẹ́ràn láti máa jẹ ẹran gidi, èyí tí ó jẹ ẹran tí màálù, ẹran tí ẹlẹ́dẹ̀, ẹran àwọn ẹran tí àgùntàn. Àwọn ẹran yìí jẹ́ àwọn ẹran tí mo fẹ́ràn láti máa jẹ lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ní àǹfààní gidi fún àgọ́ ara wa.